Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Pa pa julọ tí ó bá ku èmi nìkan tí mo dá jókòó. Mo máa ń nífẹ̀ẹ́ sí láti máa kọrin kẹ́lẹ́. Ajaja, orin Òṣàìdí Òṣùpá.

Mi ò fi ìgbà kankan kẹ́yìn lọ sí ibi orin nítorí wípé mo nífẹ̀ẹ́ sí orin dáradára. Orin jẹ́ ǹnkan tí ó máa ń mú inú mi dùn ní ìgbà kúùgbà. Orin dára, àjàjà orin tí ó ní ọgbọ́n.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó wúlò fún ìlera bí i oúnjẹ wo, bíi ẹwà, bíi ẹ̀fọ́ rírò, bíi ọ̀gẹ̀dẹ̀, bíi ìrẹsì pẹ̀lú ẹ̀wà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa jó dáadára ajàjà tí ó bá ti ku èmi nìkan ní ilé, nítorí kí n má ba à máa ronú. Mo láì kí ijó tí mo bá ti ń gbọ́ orin tí ó mú ọgbọ́n wá.

Irú àwòrán wo ni o ń bí mi? Àwòrán mi dára púpọ̀. Mo jẹ́ ọkùnrin, mo ṣì ní ilà kéékèèké ní ojú mi. Mo jẹ́ ẹni tí ó rẹwà níwòn bá títè mi. Mo ṣì ga ní.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran kí n máa wọ gíláàsì àjájá tí mo bá ti wẹ̀tàn, tí mo sì wọ aṣọ, tí mo sì dé fílà mi, màá lọ wọ gíláàsì bóyá ó kù díẹ̀ kí n lè tún fílà mi ṣe dáadáa tàbí kí n lè dé àwọn bọ́tíìnì aṣọ mi.

Irú ìdáàbòbò òórùn wo ni ò ń sọ? Mo ní ìdáàbòbò ti ẹ̀fọn kí ẹ̀fọn máa ba à máa jẹ mí torí kí ó máa ba à fa àìsàn sí mi lára. Mo ní ìdáàbòbò tí wọ́n ń pè ní awàn, tí àwọn eléyìnbo ń pè ní net.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn àti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bí i Tèmú, bí i ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ Íńtánẹ́ẹ̀tì tí mo mọ̀ pé wọ́n jẹ́ olóòtítọ́. Mo fẹ́ràn kí n máa ra nǹkan.

Mo fẹ́ran kí n tètè máa lọ sí ibi tí mo bá, tí ó bá kàn kí ń máa lọ ajajaa. Ní ibi iṣẹ́ mi, mo tètè máa ń dé bẹ̀ ní àkókò. Mo ní ìfẹ́ sí kí n má mọ pé dé ibi tí mo bá ń lọ tí ó bá sì ti di ìrọ̀lẹ́

Mi ò nífẹ̀ẹ́ sí kí ń máa fà. Mo nífẹ̀ẹ́ sí ìjà, kí n tètè máa lọ síbi tí mo bá fẹ́ lọ, kí n máa ṣe kíákíá. Mi ò nífẹ̀ẹ́ sí ìmẹ́lẹ́ tàbí ọ̀lẹ. Mi ò nífẹ̀ẹ́ sí kí ń máa fà ajaja níbi iṣẹ́.

Mo fẹ́ràn kí ń máa wo eré orí ìtàgé. Ó má ń mú mi rẹ́rìn-ín àti kí ń wà ní ibi tí wọ́n bá tí ń ta ayò, ó má ń mú mi rẹ́rìn-ín dáradára. Mo nífẹ̀ẹ́ síi kí ń máa wà ní ibi tí inú mi bá ti ń dùn.

Mo nífẹẹ sí láti má tẹ̀lé òfin àjájà, tí ó bá jẹ́ òfin tí yóò sẹ̀yàn ní àǹfààní tí kò ní pa ènìyàn lára. Òfin tí tẹ̀lé ó dára tí wọ́n bá sọ pé má lọ torí pé ìbẹ̀ yẹn léwu.

Mo nífẹ̀ẹ́ sí kí n máa fọnu mi ní ẹ́ẹ̀mejì ní ojúmọ́. Àkọ́kọ́ ní àárọ̀ tí mo bá kọ́kọ́ jí, ẹlẹ́ẹ̀kejì tí mo bá jẹun alẹ́ tán tí mo fẹ́ lọ sùn, màá tún fọ ẹnu mi dáadáa kí n tó lọ.

Mo nífẹ̀ẹ́ láti máa ṣe fún àwọn ọ̀rẹ́ mi àjàjà yìí tí ó bá kù díẹ̀ ká tó. Ṣùgbọ́n, mi ò ní jẹ́ kí ó pa owó ìṣòwò mi lára. Mo nífẹ̀ẹ́ láti máa ra nǹkan fún àwọn ọ̀rẹ́ mi, ò sì nífẹ̀ẹ́ láti máa tọ̀ wọ́n ṣọ́nà.

Ní gbogbo ìgbà mo máa ń like àti mo máa ń fẹ́ láti kẹ́yìn ǹkan ní iṣẹ́ ìkẹjàja ǹkan tuntun. Mo nífẹ̀ẹ́ sí kí èyàn máa ṣe ǹkan tuntun tí oo tíì ní, tí ọ̀pọ̀lọpọ̀ ò tíì mọ̀

Àwọn òṣìṣẹ́ wọn kì í ṣe ẹrú. Mo máa ń darí wọn bí ọ̀rẹ́ mi pé ẹ jẹ́ ká ṣe báyìí tí mo sì máa ń gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn òṣìṣẹ́ mi pé ṣé tí a bá ṣe báyìí ṣé ó tún máa dára ju báyìí lọ. Mo nífẹ̀ẹ́ láti máa gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn òṣìṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mò mań pa owó pamọ́ nítorí kó kì í ṣe gbogbo ìgbà ni èèyàn máa ń rí owó. Mo nífẹ̀ẹ́ sí láti máa fi owó pamọ́ nítorí ọjọ́ tí kò bá sí, mo máa ń pa owó pamọ́ dáadáa.

Èmi òkí í láàlá burúkú nítorí wípé mi ò rò burúkú sí ọmọnìkejì, mo sì like, mo sì nífẹ̀ẹ́ sí kí ń máa gbọ́ orin àdídùn tàbí kí n ka ìwé mímọ́ kí n tó sùn bí àlùkùránì, bí àwọn bíbélì. Ní ìdí èyí, èmi kì í lá àlá burúkú.

Mo jẹ́ òṣìṣẹ́ ránṣọránṣọ, mo máa ń rán aṣọ ni. Ohun ti ó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi oun ni iná mọ̀nàmọ́ná, iná mọ̀nàmọ́ná ló ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi.

Iṣẹ́ kíkọ́ or mímọ̀ kò ní òpin. Mo nífẹ̀ẹ́ sí láti máa fi nǹkan ṣe àkàwé níbi iṣẹ́ mi. Tí mo bá rí nǹkan, màá tún jẹ́ kí ti tọ̀dọ̀ mi kó dára jù èyí tí mo rí lọ. Mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe nǹkan tuntun tí àwọn èèyàn kò tíì mọ̀ níbi iṣẹ́ mi.

Mo fẹ́ kọ́ aṣọ tí àwọn olóyìnbo ń pè ní súùtù. Ó wù mí kí n kọ. Torí aṣọ tí àwọn Yorùbá ń pè ní bùbá sokoto ni mo máa ń rán. Ó wù mí kí n kọ súùtù tí àwọn, tí ẹ̀yìnbo ń pè ní súùtù. Aṣọ tí wọ́n máa ń fi ń ṣe ìgbéyàwó tí ọkùnrin máa ń wọ̀, òun ni ó ń jẹ́ súùtù ní èdè Eyìnbó.

Ìparí iṣẹ́ òun ní iṣẹ́ ni wón ń pè ní iṣẹ́ gangan. Ó ní ó dára kí èèyàn kó ṣe dáadáa kí iṣẹ́ èèyàn kí ó le ní àṣeyọrí. Isi Ìparí iṣẹ́ òun ni ó dára kí ẹ̀èyàn jẹ́ kí ìparí iṣẹ́ èèyàn kó dára dára.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ní ìgbà kan ṣùgbọ́n ó ti ní ìjàmbá tí ó sì bàjẹ́ gidigidi. Bí mo ṣe wà yìí mi ò ní ọkọ̀ lọ́wọ́ báyìí ṣùgbọ́n mo gbà pé Olúwa á ṣe é lọ́wọ́lọ́wọ́. Mi ò ní ọkọ̀ lọ́wọ́ yìí ṣùgbọ́n mo ní ní ìgbà kan.

Mo nífẹ̀ẹ́ sí kí n yára láti gbọ́rọ̀. Mo sì nífẹ̀ẹ́ sí kí n lọ́ra láti fọ èsì. Torí ti èsì tí èèyàn bá fọ kò ṣe kó mọ́ èsì dàbí eyín adìẹ ni tí ó bá ti bọ́ sílẹ̀ kò ṣe kó. Mo nífẹ̀ẹ́ sí láti lọ́ra kí n tó fọ èsì. Mo nífẹ̀ẹ́ sí láti yára gbọ́rọ̀

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn mà lọ sí etíkun nítorí mà lọ máa gba afẹ́fẹ́ etíkun, kí ara mi le ba'lẹ̀ dáadáa, kí n le ní àlàáfíà àti òpóye. Ìdí nìyi tí mo fi fẹ́ràn láti máa lọ sí etíkun.

Tí mo bá fẹ́ lọ sí òde ni mo máa ń wọ ago ọwọ́, nítorí ẹrọ ìbánisọ̀rọ̀ mi ni mo máa ń sábà lò. Ju àgọ̀ mi kì í sábàà wọ ago ọwọ́.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò, hun tí à ń pè ní ibi tí òjò yóò ti máa dà sí inú àwọn ìkòkò, àwọn tí wọ́n máa ń ṣe iṣẹ́ ikan ilé ni wón bá mi ṣe aṣọrò tí mo fi ń gba òjò, mo fi ń gbé òjò.

Mo nífẹ̀ẹ́ sí aṣọ funfun tí àwọn Yorùbá ń pè ní aṣọ àlà. Mo nífẹ̀ẹ́ sí gidigidi. Mo nífẹ̀ẹ́ sí aṣọ àlà gidigidi tí ó sì jẹ́ wípé ó pọ̀ nínú àwọn aṣọ mi.

Ẹbí mi máa ń dá àṣà bíi àṣà ìfẹ́ ràn, bí wípé mo níì fẹ́ ẹbí mi. Ẹbí mi máa ń dá àṣà ìfẹ́ ràn ní ọ̀pọ̀lọpọ̀ bí i "Á dára fún ẹbí mi", "Ẹbí mi a ni áyọ̀", "Mo nífẹ̀ẹ́ sí ẹbí mi". Máa ń dá àṣà ìfẹ́ hàn dáradára.

Bẹ́ẹ̀ni, nítorí kò kọjú mọ́ ohun tí ó wà ṣe ní ibi iṣẹ́, kò tẹ́le òfin ibi iṣẹ́ mi, mo ti lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́ rí torí kò gba ìmọ̀ràn tí mo fún un.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ tí mo bá ti parí iṣẹ́, màá ṣe ìgbéjáde rẹ̀ lọ fún àwọn tí wón ní Mo máa ń ṣe ìgbéjáde lọ kúrò ní ibi iṣẹ́ lọ fún àwọn tí wón ní iṣẹ́

Mi kò fẹ́ràn kí n máa jẹ gọ̀mù nítorí ó máa ń dùn mí ní eyín mi. Ní ìkoijẹ́, mi kò fẹ́ràn rẹ̀ kí n máa jẹ gọ̀mù.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè àjájá. Àwọn oníbàárà mi àti àwọn ẹbí mi, mo nífẹ̀ẹ́ sí láti mọ gbóòún wọn dáradára ní òrékóòrè.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ láti máa wọ fìlà àjàjà tí mo bá ti wọ bùbá àti ṣòkòtò mi, máa fi fìlà lé orí mi, máa kọ́ fìlà náà sí apá òsì, mo fẹ́ràn rẹ̀ dáradára.

Mo fẹ́ràn kí n máa fọ eyín mi ní ẹẹ̀méjì ní ojúmọ́, ní àárọ̀ tí mo bá jí àti ní alé tí mo bá jẹun alẹ́ tán tí mo fẹ́ lọ sí orí ìbùsùn mi, mo tún máa ń fọ eyín mi.

Mo nífẹ̀ẹ́ sí láti máa kí ènìyàn pẹ̀lú ìtẹríba dáadáa torí ìtẹríba ó dára ní ọ̀pọ̀lọpọ̀ ìwà ọmọlúwàbí ni. Mo nífẹ̀ẹ́ sí láti máa tẹríba kí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìrántí àlá mi dáradára. Mi ò ní gbàgbé nnkan kan nínú rẹ̀. Mo maa n rántí àláa mi dáradára tí mi ò sì ní gbàgbé nnkan kan nínú rẹ̀.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ, kò ju wípé mo máa ń ní sùúrù ní gbogbo ìgbà, mi ò kì í kánjú. Mo gbà pé gbogbo ohun tí ó bá ti ṣẹlẹ̀, àmúwá láti ọ̀dọ̀ Elédùúà ni.

Mo fẹ́ràn ẹ̀fọ́ úgú nítorí wípé ẹ̀fọ́ úgú ní adùn púpọ̀ ó sì máa ń se ara ní oore. Mo fẹ́ràn ẹ̀fọ́ úgú dáradára nítorí ó se ara ní àǹfààní.

Mo nífẹsí láti máa lo ìrọrí méjì. Máa ro síwájú dáradára, màá tún ro ìrorí mi sí ẹ̀yìn dáradára kí n tó mú èyí tí ó dára jùlọ lò ní ìwà.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáradára. Orúkọ mi ni Gbolagade. Ìtumọ̀ rẹ̀ ni ẹni tí ó ní ọlá tí ó wá gbé jẹ ọba. Orúkọ mi ni Gbolagade. Mo mọ ìtumọ̀ orúkọ mi.

Rárá o, mi kò kì í ka ìròyìn ní ibi iṣẹ́, tí mo bá dé ilé ni mo tó máa ń ka ìwé ìròyìn. Mi kì í ka ìwé ìròyìn tàbí ìròyìn kankan ní ibi iṣẹ́, tí mo bá dé ilé ni mo máa ń ṣe ìyẹn.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mi ò lè fò dáadáa. Mo nífẹ̀ẹ́ sí eré sísá ju fífò lọ ṣùgbọ́n mo máa ń fò ní ìwọ̀nba títe mi, mo máa ń fò lẹ́kọ̀ọ̀kan.

Mo nífẹẹ sí láti máa lo háàpù ayélujára fesibúùkù nítorí mo máa ń kọ́ ọgbọ́n àti òye ní ibẹ̀. Mo nífẹẹ sí háàpù fesibúùkù dáadáa.

Ìlànà ìpolówó mi ò ní pé láti jẹ́ kí àwọn ènìyàn má rí iṣẹ́ tí mo bá ń ṣe ní orí ẹ̀rọ ayélujára. Mo nífẹ̀ẹ́ sí kí n máa polówó lórí ẹ̀rọ ayélujára.

Bẹ́ẹ̀ni, kò sí ǹkan tí ó dáa tó àbò. Àbò ni kí ẹ̀yan o lo ǹkan ìṣọ́ kí ènìyàn má baà ní ìpalára. Mo máa ń lo àbò dáradára.

Mo fẹ́ràn eré ìdárayá ìfi ẹsẹ̀ gbà ní orí pápá. Mo nífẹ̀ẹ́ sí eré ìdárayá eré sísá ní orí pápá. Mo sì ní ìfẹ́ sí eré ifò ní orí pápá. Mo fẹ́ràn rẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́ dáradáa Láti ìgbà èwe mi ni mo ti máa ń gun kẹ̀kẹ́ lọ sí ilé ìwé. Mo mọ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́ dáadáa.